Tábìlì, tábìlì iṣẹ́ mi ó ṣe pẹsẹ̀ rẹ ó sì ní àyè tó pọ̀ tí ó lè gba ǹkan. Ó fẹ́, torí pé tí mo bá gbé ẹ̀rọ ayárabíàṣá mi, inú laptop mi sí orí ẹ́ tán, àyè yí ó tún pọ̀ rẹpẹtẹ tí mo tó lè lò láti gbé ǹkan méjì ní oríṣìíríṣìí. Tábìlì yìí ọ ga, ṣùgbọ́n ọ ga o, ó sì ga ju ọ̀gá ìjókòó mi lọ. Ó ga tó bí wípé tí mo bá jókòó yóò máa dé, dé yóò wà ní dédé ikùn mi tí má sì le rọrùn, yóò sì ṣe, yóò sì máa gbé ọwọ́ lé. Torí pé àsìkò tí orún bá ń kùn mí gan tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, mo lè rọra gbé laptop mi sí ẹgbẹ́ kan kí n má sì gborí lé èrè table tí màá sì fi sùn. Ó ní àyè tó pọ̀ tí ó fi ààyè lẹ́ láti gbé oríṣìíríṣìí ǹkan sí ní àsìkò tó bá wù mí.

Àwọn ìméèli àìwúlò ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n máa ń wọ orí ẹ̀rọ mi. Mo máa ń gbà léyi tí ó pọ̀, to jẹ́ pé èmi gan, ì mo ṣú mi. Ìméèli àìwúlò ó pọ̀ lórí ó pọ̀ lórí ẹ̀rọ mi, níbi pé ìhì ń mogbà tí an mo wọlé gan. Wọn kan wọlé, e kàn dé bẹ́ẹ̀, le ba wọ́n tí wọn pò lọ sára. Wọ́n wí pé àti no joko ti láti máa pa wọ́n ré. Yí ó ṣú'yan lọ́pọ̀lọpọ̀. Èyí tó bá wọlé ní ṣéjú mi, maa mo yọ kuro leṣekeṣe. Àwọn èyití wọ́n bá sì wọlé nígbà tí mio mo. O le tí po debi pé yí ó ṣú ni láti máa yọ kó. Ijo mii tó bàkán wu mi, mo maa fi àra mí kále. Àbí tí mi ní iṣẹ́ tó pọ̀ láti ṣe. Èmi máa kàn wò pé jẹ́ kí n máa ṣe àtúntò àwọn ohun tí ó wà lórí ẹ̀rọ mi. Lẹ́yìn àsìkò yìí, mà wa yọ̀ wọn ni wẹrẹ, wẹrẹ. Ma mo yọ wọ́n kúrò lẹ́yọ̀ kọ̀ọ̀kan.

Èmi máa ń ṣe eré ìdánì, ìdánì. Mo máa ń ṣe eré ìdánì. Látàrí pé èmi fẹ́ràn ẹni tí o-- èmi jẹ́ ẹni tí ó fẹ́ràn eré ìdánì. Kódà nígbà tí àsìkò tí mo fi sí tó bá tó tán, èmi kì í fi ààyè lẹ̀ fún nǹkan kan míràn. Àyàfi kí n gbájú mọ́ eré náà fún àsìkò náà. Tí bá ti ń kọjá àsìkò, èmi yóò pati máa sì bọ́ sí orí ǹkan míì tó ẹ́ kín ṣe. Lẹ́yìn èèyàn kò sí ààyè fún nǹkan mí mọ̀. Gbógbo a ń lọ a ń bọ̀ lórí nǹkan tí ó ní ìtumọ̀ èmi kì í ṣe. Tó bá to àsìkò eré ká ṣe rẹ̀, tó bá sì di àsìkò tó yẹ kí a gbajúmọ̀ iṣẹ́, èmi máa gbajúmọ̀ iṣẹ́ ni. Gbogbo ká máa lọ ká máa bọ̀. Láláìní ìtumọ̀ kankan kì í ṣe ìwà àbí ìṣe titi mi.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftware mi ní gbogbo ìgbà. Sọfituwiẹẹ ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì púpọ̀. Kódà pàtàkì jùlọ fún àwọn tí wọ́n bá ń ṣe, tí wọ́n bá jẹ ẹni tí kò le ṣe kó má lo ẹ̀rọ ayélujára lórísìírísìí tí ń bẹ ní ayé òde òní. Kódà tí èèyàn bá fẹ́ gbádùn ẹ̀rọ ayélujára dáadáa bí ó ṣe tó àti bí ó ṣe yẹ, èèyàn gbọdọ̀ máa ṣe ìmúdójúìwọ̀n sọftware ní gbogbo ìgbà lóòrèkóòrè tí tuntun bá ti ń jáde. Bí ó ṣe bẹ́ẹ̀, yóò máa nira fún ẹ̀dà láti gbádùn iṣẹ́ àṣàyàn ní èyí tí sọftware yìí tó wà fún. Nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì jùlọ ni ìmúdójúìwọ̀n sọftware wà fún ẹni tí ì bá ń lo ẹ̀rọ ayélujára ní gbogbo ìgbà. Ní ti pàápàá jùlọ, ẹ̀rọ ayárabíàṣá kọ̀m̀pútà. Ká má fi mọ lórí àwọn tí ń lo ẹ̀rọ ayárabíàṣá kọ̀m̀pútà. Ẹ̀rọ ìléwọ́ eléyì tí ó jẹ́ Android àbí iPhone lórísìírísìí, àwọn ná bùkátà sí kí èèyàn má ṣe ìmúdójúìwọ̀n wọ́n ní gbogbo ìgbà kí èèyàn o lè bá má jàǹfàní àwọn jàǹfàní àwọn ǹkan tuntun tí wọ́n mú wá sórí rẹ̀. Èyí ni ó fún èèyàn láǹfàní láti lè máa lo àwọn ẹ̀rọ yìí ló ní dé ibi tí ó yẹ kí èèyàn ó lò ó dé àtàwọn ǹkan mìíràn tí wọ́n tún fi kún àsìkò náà tí ẹ̀yàn bá ṣe ìmúdójúìwọ̀n, ni èèyàn tó lè gbádùn lílò rẹ̀.

Lilo àkókò pẹ̀lú ẹbí mi. Ó jẹ́ ǹkan tí mo mú ní pàtàkì púpọ̀. Ó ti ní àsìkò èyí tí tó jẹ pé tí mi ò bá ní iṣẹ́ tí mò ń ṣe, àwọn ẹbí mi ni mo máa ń lò pẹ̀lú. Yàtọ̀ fún yun, mo ṣe, à, à, àṣàyàn àsìkò fún àwọn ẹbí. Léyi to ṣe pé àsìkò yìí tí ó bá tito kò sí ǹkan kan míràn ti máa tuń maa ṣe tàbí tí ó máa dimi lọwo ni wípé kí n, kí n mójú tó, à, àwọn ǹkan tó wà ní, tó ṣe kókó ní àsìkò náà. Láàtàrí wípé òuǹ kàn tí mo ṣètò ẹ̀ fún, náà ni ǹkan tí mò ń ṣe. Mo mú wípé ẹbí, ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì púpọ̀. Tí ó bá di ìparí ọ̀sẹ̀ tan pè ní wéekeǹd, kò sí ǹkan mí moo jù pé kí n jókòó ti àwọn ẹbí mi lọ. Pàtàkì jùlọ lásìkò tí mi ò bá ní iṣẹ́ lọ́wọ́ tí mò ń ṣe torí àwọn iṣẹ́ àgbe orí afẹ́fẹ́ ṣe, ni emi mò ń ṣe ǹ temi. Tí mi i báwa níṣẹ́ lọ́wọ́ tí mò ń ṣe lásìkò náà, àwọn ẹbí mi ni mo máa ń lo àkókò yìí ni mo máa ń lò pẹ̀lú. Èyí ni mo ti ṣàyàn fún àwọn ẹbí mi jùlọ. Yàtọ̀ fún ìparí ọ̀sẹ̀ àwọn àrín ọ̀sẹ̀ ní bí ọwọ́ alẹ́ àṣálẹ́ ni àsìkò tí mo tún ṣà yàn fún àwọn ẹbí mi ní ọwọ́ àṣálẹ́ láti bí agogo mẹ́fà títí di bí agogo mẹ́jọ, kí n tó padà lọ sí ẹnu iṣẹ́ torí nígbà mi èmi tún máa ń ṣiṣẹ́ ní ọwọ́ alẹ́ láti bí ọwọ́ agogo mẹ́ẹ̀sán títí di mọ́kànlá méjìlá ní gbà mìí ìgbà mìíràn tí yo fi dí ooru ni èmi fi máa ń ṣe iṣẹ́ mi. Tí ó bá ti di ọwọ́ àṣálẹ́ bí agogo mẹ́fà títí di agogo mẹ́jọ sí mẹ́sàn, èmi tun máa ń lo àsìkò yìí, èmi máa tuń lo àsìkò yìí pẹ̀lú àwọn ẹbí mi láti fi ṣeré, gbà ṣeré ayò àti láti máa fi ṣe àkóróṣọ ní ọ̀rọ̀ àsopọ̀ pẹ̀lú àwọn ẹbí.

Ètò ìdárayá mi, ètò ìdárayá mi dára gan lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé èmi jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn kí n máa ṣe ìdárayá. Ìdárayá tí mò ń wí ke ṣe ìdárayá ti entertainment, ìdárayá exercise, kí a jùpá, kí a je e ẹsẹ̀, ka na apá kan na ẹsẹ̀. Ó jẹ́ pé ara èèyàn á fi máa na dáadáa tí ó bá ti di ní àárọ̀ kùtùkùtù. Ẹ̀mí á máa na ara lọ sí ọ̀nà gingin díẹ̀ láti rí àrídájú wípé ara mi na, eegun mi na sí na. Tà bá wá bọ́ sábà la eré ìdárayá. Eré ìdárayá tí èmi nífẹ̀ẹ́ si ju jùlọ noni eré bọ́ọ̀lù, bọ́ọ̀lù gbaigba. O jẹ́ oun tí mo nífẹ̀ẹ́ púpọ̀. Lóòótọ́ n ò mọ bọ́ọ̀lù gbá lọ títí ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí i. Ìdárayá agbára rárá yá bẹ tó jẹ́ pé tí èèyàn bá wà ní ilé awo bọ́ọ̀lù ara èèyàn máa yá gágá. Débi wípé kò nílò kí ẹ̀yàn ṣẹ̀ṣẹ̀ bọ́ sí orí pápá láti gbá bọ́ọ̀lù kí ẹ̀yàn tó lè dárayá. Wíwò lásán ó n mú ara èèyàn dá gágá. Ó jẹ́ pé inú èèyàn ó dùn kódà gbogbo ohun tí ó bá ń jẹ́ ìrònú ní àsìkò náà yíó kọ́kọ́ wábi gbà náà tí ara ó sì gbá yágáyágá, tí ara ò mọ̀ bérébé, tí ọ̀kan ó sì balẹ̀ fún gbogbo àsìkò náà.

Nígbà tí èmi bá wà nínú ọkọ̀, èmi máa wà ní ìdákẹ́jẹ́jẹ́ ní ọ̀pọ̀ ọgbà. Èmi kì í gbọ́ ǹkan kan ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò. Nígbà mìíràn, mo máa ń bùkátà sí kí n máa gbọ́ èyí tí wọ́n ń pè ní azikaru, àdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni a sì máa ń gbọ́ àyọ́kẹ́, ayé àyọkà láti inú àń, Kọ́ránì. Ìgbà mí si wà tí ó ṣe pé, tí ó ṣe pé bóyá orin ni màá jókòó ni màá, màá gbọ́ ní àsìkò tí gbogbo ẹ̀dá ń pa lọ́lọ́, tí gbogbo ẹ̀dá wái wái, tí ó ṣi ariwo lọ́tun àbí ni ó ṣì.

Ìtọ́jú ara, ìtọ́jú ara jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni kan ò, mi kì í fi ìtọ́jú ara mi ṣe ré rárá. Látorí kí a jẹun lásìkò, kí a mu, kí a wẹ̀, ká sì máa jú tó tó ara, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ẹnu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní àárọ̀ kùtùkùtù àì tí n bá kọ́kọ́ jí, ohun tí mo mọ̀ kọ́kọ́ ṣe ni pé, mo mọ̀ hún kọ́kọ́ mu omi. Látirí dájú wípé ara mi kò ṣe àfẹ́kù omi rárá. Omi jẹ́ ohun tó ṣe pàtàkì lára púpọ̀. Kódà bí èèyàn ò bá tí ì jẹun, kí èèyàn kò kọ́kọ́ mójú tó pé èèyàn mu omi. Torí pé oríkìríkì ara èèyàn ló nílò omi láti le ṣe iṣẹ́ tí ó yẹ kí wọ́n ṣe. Tí èèyàn bá jí láàárọ̀ kùtùkùtù, ohun tí ó dájú ni wípé omi ò tí ì gbẹ lára. Tí èèyàn bá sì ṣe lè gbìyànjú láti kọ́kọ́ máa ń mu omi láàárọ̀ láàrọ́ọ̀, ẹ̀jẹ̀ ara èèyàn yóò rí bí sàn káàkiri ibi tó yẹ kó sàn dé. Dé bi wípé gbogbo tí èèyàn bá kọ́kọ́ mu omi láàárọ̀ gàn an, ni yóò ti kọ́kọ́ rí pé ara èèyàn yàtọ̀. Èèyàn ó fi lè lára pé, pé àlàáfíà bó dé bá èèyàn látàrí omi tí èèyàn mu.

Rin rìn àjò lọ sí ibi iṣẹ́ kìí ṣe ohun ti ó lagbara rárá. Oríṣi ọ̀nà bí méjì mẹ́ta ló wà fún mi láti fi se rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́. Àkọ́kọ́, inú kí n gbé ọ̀kadà, elẹ́ẹ̀keji ni kí n gbé ọkọ̀ tí a ń pe ni korope, elẹ́ẹ̀ketá, mò lè fi ẹsẹ̀ ara mi fi rìn lọ sí ibi iṣẹ́. Irú ọ̀nà tí màá gbà ṣe ìrìn àjò lọ sí ibi iṣẹ́ ó wà lórí pé báwo ni o ṣe yá mi sí. Bí ó bá yá mi dáadáa kúrò ní ilé, ó rọrùn fún mi láti fi ẹsẹ̀ rìn. Tó bá sì jẹ́ wípé kò yá mi, mo gbọdọ̀ gun ọ̀kadà tí màá sì san owó fún ọlọ́kadà. Tó bá sì jẹ́ wípé mò rí ọkọ̀ ní àsìkò náà, mò lè gun ọkọ̀. Àsìkò tí mọ̀ maá sábá gun ọ̀kadà, tó bá ṣe pé emi nikan ni tí ówo sì wà lọ́wọ́ mi, mi ò ní ko sí ǹkan kan tí ó fẹ́ máa dá mi dúró ju pé kí n gun ọ̀kadà lọ́. Amo tó bá ṣe pé ówo ṣẹ̀ ṣáfẹ́re díẹ̀, mi ò ní gbókada fún ọ̀kadà, màá gun korope. Korope máa ń lọ́ra díẹ̀ ṣùgbọ́n ó yá, ó rọrùn ní ọ̀nà tí ó ní owódé. Ṣùgbọ́n ó máa ń pẹ̀ àmọ́ o kò ń gba owó bí i ti kí èèyàn gun ọ̀kadà.

Lulu eti ó wà fún obìnrin nìkan kìí ṣe fún ọkùnrin. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí ọkùnrin ni mò jẹ́, ní kòsì bùkátà fún eti lulu. Bó ti a kò le jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní ayé òde òní ni wọ́n sì so eti lulu di àṣà, wọ́n sì sọ ọ́ di ohun ta fi ń ṣe fáàrí láàrin ẹgbẹ́. Eti lulu ọjọ́ òun tí ó wọ́pọ̀ láyé ìsín láàrin àwọn ọkùnrin léètí kò sì yẹ kí o rí bẹ́ẹ̀. Yorùbá ilẹ̀ Yorùbá wọ́n lòdì sí i. Kódà káàkiri gbogbo àgbáláyé ni eti lulu kò fi dá fún ọkùnrin. Tí a bá wá gbe lọ abẹ́là ẹsẹ̀ ohun tí ń jẹ́ eti lulu, ó wà lábẹ́ pé ọkùnrin ó ń ṣe gbìyànjú láti fi jọ obìnrin léètí ẹ̀sìn tí ó lòdì sí i. Nítorí pé eti lulu tá ń wí obìnrin, ènìyàn là sé fun, àmì tá ń fi dá obìnrin mọ̀ yàtọ̀ sí ọkùnrin. Nǹkan ogé, nǹkan ọ̀ṣọ́ obìnrin kì í ṣe ǹ tí ó wà fún ọkùnrin láti mọ̀ lo. Tí a bá rí ọkùnrin tó ṣe bẹ́ẹ̀, a ti mọ̀ pé eru ọkùnrin bẹ́ẹ̀ ó lòdì sí i, ó ń tako n tì ẹ̀sìn tó ko wà àti n tì ẹ̀sìn tó gbàláyè fún wa.